Ṣé waifi rẹ yára tó? Waifu mi yára. Lopọ̀lọpọ̀ nitoripe mo máa ń lò fún oríṣiríṣi àwọn iṣẹ́ ní orí, àà, òwú ajá lórí Íńtánẹ́ẹ̀tì àti lórí àwọn social media náà. Ibi bayii ni mo ti máa ń lò, ò de je nǹkan tí ọ̀ da lọ́pọ̀lọpọ̀ tí inú mí ḍe máa ń dùn sí.

Ṣé o fẹ́ràn jiyàn? Láti máa jiyàn jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn láti ṣe, nítorí pé kí ènìyàn máa jiyàn jẹ́ ǹkan tí ò bójú mu. Ìdí nìyẹn to je pé mi ò kí ń ṣe eléyìí. Láti máa jiyàn kì í ṣe ǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe. Ìdí nìyẹn to je pé lóorekore nígbà tí ǹkan kan bá ṣẹlẹ̀, mo máa rí dájú pé mi ò kí ń jiyàn.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ ṣára? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan ti ó ṣe pàtàkì, mo dà máa ń pa eléyìí sara lọ́ná kọ́nà nígbà tí ààye rẹ̀ bá sí sílẹ̀ fún mi láti ṣẹ́ nítorí pé ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eleyìí. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe ní gbogbo ìgbà náà síbẹ̀.

Nígbà wo ni ó máa ń fọ aṣọ? Láti máa fọ aṣọ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ maa ri daju pé mo ṣe ilé yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Àní láti máa fọ aṣọ dára, ó de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ilé yìí dáradára nítorí pé ó jẹ́ ǹkan tí inú mi máa ń dùn sí.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Látí máa pa àwọn fáìlì pamọ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, gẹ́gẹ́ bí ènìyàn, mò dè máa ń ṣe eleyii náà ní òrèkóòrè, nitori pé ǹkan tó yẹ kí ènìyàn kí ó máa ṣe ni. Idí nìyẹn tó je wipé mò maa fi ń pa àwọn fáìlì wọ̀nyí pamọ́, nitori pé mò máa lò wọ́n ní ọjọ́ iwájú, àti fún iṣẹ́ tí ìwájú náà ṣi.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Ìmúdójúìwọ̀n software jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dà máa ń se elẹ́yìn náà ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ènìyàn ni toripe o jẹ́ nǹkan tí ó dára tí ó lè je kí ènìyàn kí. Ó máa ń ṣe ìdí nìyàn to je pé mo máa ń ṣe elẹ́yì, tió de jẹ́ nǹkan tí ó máa ń mú ínu mi dùn gidigidi náà si.

Báwo ni o kẹ́rìn ìrìnàjò fún iṣẹ́? Ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo ṣe ìrìnàjò fún iṣẹ́ mi nítorí pé iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Gẹ́gẹ́ bí ènìyàn, mo de lọ sí ìlú mìíràn láti lọ kọ́ àwọn ẹ̀kọ́ tuntun ní orí iṣẹ́ tí mò ń ṣe. Ìdí nìyẹn wáyé pé àwọn gbogbo ǹkan tí mò ń ṣe ti ń tẹ̀síwájú dáradára náà.

Ṣé o máa n tẹ̀lé òfin ìyára ọkọ̀? Òfin ìyára ọkọ̀ jẹ́ ǹkan tí ó ṣe balẹ̀. Ko dẹ́ yẹ kí ènìyàn kí ó máa tẹ àwọn òfin wọ̀nyí mọ́lẹ̀. Ni gbogbo ìgbà náà, màá n ri dájú pé mo ṣe gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣe ní àkókò ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà láti ri dájú pé mi ò tẹ òfin ìyára ọkọ̀ mọ́lẹ̀.

Ṣé o máa ra oúnjẹ ní pópónà? Láti ra oúnjẹ ní pópónà jẹ́ nǹkan tí mi ò kí ṣe, nítorí pé mi ò mọ ibi tí wọ́n ti á ṣe àwọn oúnjẹ wọ̀nyí. Ìdí nìyẹn tó jẹ́ wípé mi ò kí ń ra oúnjẹ ní pópónà. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe náà gẹ́gẹ́ bí ènìyàn, ó dẹ̀ jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn.

Ṣé o máa ń tan ìkínni lórí fóònù rẹ? Láti tan Ìkníni lórí fóònù mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dè máa ń ṣe eléyìí gẹ́gẹ́ bí ènìyàn náà. Nígbà tí mo bá fẹ́ kí àwọn ènìyàn ìgbà yí ni mo máa ń tan àwọn ìkíni yìí torí pé ó jẹ́ ǹkan tó dára tí ó lè yẹ kí ènìyàn kí ó máa lò ní gbogbo ìgbà náà torí pé ó jẹ́ ǹkan tí ó máa ń ṣe eyan ni ore lára.

Ṣé o mọ̀ bí a ti ń péja? Bí a ti ń péja jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì, ó dè jẹ́ ǹnkan tí mo fẹ́ràn, ó dè jẹ́ ǹnkan tí ó dára náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí, mo dẹ̀ mọ̀ bí a ti ń ṣe eléyìí dáadáa. Eléyìí wà lára àwọn ǹnkan kan tí mo kọ́ nígbà tí mo wà ní kékeré gẹ́gẹ́ bí ènìyàn, ó dè jẹ́ ǹnkan tí ó dára láti máa ṣe ní gbogbo ìgbà náà ṣi.

Ṣé o mọ̀ bí a ti ń ka àwòrán ilé? Láti ka àwòrán ilé jẹ́ nǹkan tó dára, mo dẹ̀ máa ń ṣe èlé yìí dáradára náà nígbà tí aye rẹ bá ṣí sílẹ̀, nítorí pé ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn, ó dẹ̀ jẹ́ nǹkan tí inu mi máa ń dùn sí, mo dẹ̀ máa rí pé mo ka àwọn àwòrán àwọn ilé yìí nítorí pé ó jọmọ́ àwọn ọṣẹ tí mo máa ń ṣe ní ibi iṣẹ́ náà.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ dúró ní ìdojúkọjú? Láti dá ọkọ dúró ní ìdojúkọjú jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Nígbà tí ọkọ̀ bá wà ní ìdojúkọjú, mo máa rí dájú pé mo lo àwọn ọgbọ́n àti imọ̀ tí mo ní ì si láti ri pé mo dá àwọn ọkọ̀ yìí dúró. Èléyìí ni mo dẹ̀ máa ṣe ní gbogbo ìgbà náà nitóri pé o ṣe pàtàkì.

Báwo ni ìyàńṣẹ́ máa ń rí ìpèsè àwọn ohun èlò? Àwọn ohun èlò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo lè máa rí ìpèsè àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára, tí ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe. Ní ìdí nìyí tí mo fi máa ń ṣe àwọn eléyìí, mo lè fẹ́ràn láti máa lọ sí ọjà dọ́ra àwọn nkankan tí mo bá nílò.

Ìgbà mélòó ni o máa ń jeki fóònù rẹ gbana? Un a ọjọ́ eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Fóònù mi jẹ́ ǹkan tí mo máa lò láti fi ṣe àwọn iṣẹ́ tí ó pọ̀ ní ojoojúmọ́. Mo dẹ̀ máa n rí dájú pé à fóònù mi gbaná ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ye náà nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá jẹ́ àwọn ìṣòro kan tí ó ṣe pàtàkì. Mo lè má tún yanjú àwọn eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Nítorí pé eléyìí wà lára àwọn nǹkan tí ènìyàn máa nílò láti dájú pé gbogbo àwọn nǹkan tí màá ṣe ó tẹ̀síwájú gidigidi.

Kí ni àwọn ìlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi pọ̀ dé. Láàkọ́kọ́, laptop jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Gídí gídí, mo de máa ń lò àwọn nǹkan kan bíi iná àti àwọn ǹkan tí ó tun ṣe pàtàkì sí mi na síbẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ kan tí ó ṣe pàtàkì sí mi, mo dè máa ń ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yè ná. Nígbà tí mo bá fẹ̀ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, mo máa rí i dájú pé mi ò pe àwọn ènìyàn tí ó pọ̀, àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn kékeré níwọ́n. Ẹbí oníkan ni mo máa ń pè síbẹ̀

Omi tí mo máa ń mu lójoojúmọ́ á pọ̀ tó. Omi tí mó máa ń mu lójoojúmó jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀. Ó dè tó bi lítà márùún sí mẹ́fà. Nítorí pé eléyìí ni àwọn nǹkan tí àwọn ah dọ́kítà tí wọ́n sọ. Ó dè jẹ́ nǹkan tí mo máa ń ṣe náà tí mo dẹ̀ ń tẹ̀lé òfin wọn ní gbogbo ìgbà.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ ẹ̀rọ kan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń lo ilé yìí gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó jẹ́ ǹkan tí ó yẹ kí ènìyàn máa lò láti ri dáju pé gbogbo àwọn ǹkan tí ènìyàn ń ṣe ó wà ní àrọwọ̀ tó o dẹ̀ wà ní ǹkan tí ó dára náà. Idi nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ilé yìí ní gbogbo ìgbà.

Ṣé o mọ̀ bí a ti ń fọn? Bí a ti ń fọn jẹ́ ǹkan tí ó dára tí ó lè yẹ kí ènìyàn má ṣe. Ìdí nìyẹn tí mo fi má ń ṣe àwọn eléyìí ní gbogbo ìgbà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn má ṣe náà. Latí má fọn dára nígbàtí mó wà ní kékeré ni mó kọ bí a tí n ṣe àwọn eléyìí.

Irú etígbọ́ wo ni o máa ń lò? Etígbọ́ tí mo máa ń lò lóṣan ọ̀ní, ọ̀ní etígbọ́ tí ilé iṣẹ́ àwọn Samsungi tí wọ́n ṣẹ̀ ṣẹ̀ jáde. Etígbọ́ yí jẹ́ etígbọ́ kan tí ó da lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa ń lò ní gbogbo ìgbà náà láti fi gbọ́ àwọn nǹkan gerege àti láti fi ṣe àwọn nǹkan kan tí ó tún ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Sẹ́ ò ní àwòrán lára. Àwòrán jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì àmọ́ mi kò ní àwòrán lára, torípé elèyí lòdì sí àwọn ǹnkan kan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Ìdí nìyẹn tí mi fi ní àwòrán lára. Àmọ́ mò ni lọ́kàn bóyá ní ọjọ́ iwájú mo lè ya àwòrán kankan sára náà.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn, láti darí àwọn ènìyàn ji, nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mí láti dáríji wọ́n kí n ṣe nǹkan tí ó le ra fún mi gẹ́gẹ́ bí ènìyàn? Mo de máa ń ṣe eleyi ní oríṣiríṣi ọ̀nà náà. Nígbà tí àwọn ènìyàn bá ṣe nǹkan tí mi ò nífẹ̀ẹ́ ṣe, mo máa ń dáríji wọ́n lálàísi aní àní ni orí rẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Látí máa ṣe irun mí jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mó de máa ń ṣe irun mi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo máa gẹ irun mi ni mó de máa rí dáńkú. Mó máa gẹ irun mi ìyẹn ní ìgbà méjì ní ọ̀sẹ̀ nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn kí ó máa ṣe nígbà gbogbo náà.

Ṣé o ti, ṣe o ti rìn rìn àjò lọ sí ìlú mìíràn rí? À gẹ́gẹ́ bí ènìyàn, mo ti rìn àjò lọ sí ìlú mìíràn. Ó dè jẹ́ ẹ̀bà kan tí ó múnú mi dùn gidi gidi, nítorí pé ó jẹ́ ìwà kan tí ó dára láti lọ, láti rìn àjò lọ sí ìlú mìíràn. Ó jẹ́ ǹkan tí ó dára tí ó tẹ ma ṣe ojú àwọn ènìyàn sí àwọn ǹkan tí ó dára ti, láti mọ ìwà àwọn èèyàn mìí nàn.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dẹ́ máa ń ṣe èléyìí gẹ́gẹ́ bí ènìyàn náà nígbà tí àyè rẹ̀ bá ṣẹ́ sílẹ̀ fún mi láti ṣe, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára bá pẹ̀lú àwọn ọ̀rẹ́, pẹ̀lú àwọn ẹbí, pẹ̀lú àwọn alábàágbé náà. Mo máa ń ṣe ìpè fídíò, ó dà jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ènìyàn náà ṣe.

Ṣé o ní aṣọ òtútù? Aṣọ òtútù jẹ́ aṣọ kan tí ó jẹ́ wípé mo ní sílé tí mo dé máa ń wọ̀ nígbà tí òtútù bá pọ̀ gidigidi. Ìgba yi ni mo máa ń wọ aṣọ yi. Aṣọ òtútù yìí dẹ́ je aṣọ kan tó jẹ́ wípé a òní pon tí àwọn ọlọ́yibo mọ̀ sí sweater. Ọ̀un ni mo máa ń wọ̀ ní òrekore nígbà tí òjò bá ń rọ̀ ànígbà tí òtútù bá wà síbẹ̀.

Báwo ni ọṣẹ máa ń ṣe lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Láti máa lo àkókò pẹ̀lú ẹbí mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nítorí pé nígbà tí mo bá wà pẹ̀lú ẹbí, máa rí pé mo gbé wọn jáde, a máa ń ṣeré, a máa ń jẹun, a dẹ̀ máa ń ṣe àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì náà sí wa.

Ṣé o ní ìfọ̀ruko silé ní ilé ìdárayá? Ìfọ̀ ruko silé ní ilé ìdárayá jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Ó lè jẹ́ ǹkan tí mọ ní mọ̀ dẹ̀ ní eléyì náà nítorí pé láti fi ọrukoọ́ silẹ̀ ní ilé ìdárayá jẹ́ ó wà lára àwọn ǹkan tí oma múnu dùn látì ri dàju pé kò sí ìdíwọ̀ tàbí ìdína nígbà tí ọba wumi láti lọ sí ilé ìdárayá.

Ìgbà, ṣe o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Láti jẹ́un ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà jẹ́ nǹkan tí mo máa ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn, o dẹ jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára. À, mo dẹ̀ máa ṣe eléyìí nígbà mìí tí aye rẹ bá ṣí sílẹ̀ nítorí pé inú mi máa dùn láti ṣe é.

Ṣé o máa ń jẹ gúọ̀mù? Gúọ̀mù jẹ́ ǹkan tó dára, mo dà máa ń jẹ lẹ́yìn, ní ọ̀nà ti otọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Nítorí pé kí ènìyàn kí ó máa jẹ gúọ̀mù, ó jẹ́ ǹkan ti o dára tí ó de yẹ kí ènìyàn máa ṣe. Ó máa fún ènìyàn ní okun àti agbára àti ọ̀nà láti ṣiṣẹ́ àbí nígbà tí ènìyàn bá ń sáré eléyìí ni mo fẹ́ràn láti máa jẹ ní ìgbà yen sẹ́yìn.

Nígbà wo ni o máa ń fàá? Nígbà tí mo máa ń fàá ni nígbà tí mo bá wà nínú ilé. Ilé jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà. Ó de je nǹkan tí ó ṣe pàtàkì, ó de máa ń múnú mi dùn nígbà tí mo bá ṣe é. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára. Idi ni yen tí mo fi máa ń ṣe àwọn eleyìí. Nítorí pé nǹkan tí yóò ṣe pàtàkì kí ènìyàn kí ó máa ṣe ẹ́ ni.

Ìgbà mélòó ni o máa ń fọwọ́ lójoojúmọ́? Láti máa fọwọ́ lójoojúmọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo máa ń rí pé mo máa ń fọwọ́ ní òrèkóòrè níṣe pé nǹkan tí àwọn dókítà tí wọ́n sọ pé kí ènìyàn máa ṣe ní òde òní nìyẹn. Mo dẹ̀ máa ń fọwọ́ mi ni kí ó mọ́ tónítóní, torí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Báwo ni ọṣẹ máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Ìṣòro ní ibi iṣẹ́ jẹ́ àwọn nǹkan tí ó máa ń kojú pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti òye, nítorí pé ó máa ń ṣe ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Idi niyen tí mọ fi máa ń ṣe àwọn eleyìí nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára. Eleyi de jẹ́ nǹkan tí ó máa ń mú inu mi dùn nígbà tí mo bá ṣe náà.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream gẹ́gẹ́bí ènìyàn, òun ni adùn vanilla. Adùn vanilla jẹ́ adùn kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo lè fẹ́ràn. Nítorí pé ó dùn, ó dà jẹ́ ǹkan tí mo máa ń ṣe ara lórí náà. Ìdí nìyẹn ni pé nígbà tí mo bá fẹ́ ra ice cream, àwọn adùn yí ni mo máa ń bèèrè fún ní gbogbo ìgbà. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o fẹ́ràn orin òkè? Látí rin ò ki jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nítorí pé elé jẹ́ nǹkan tí ó dára. Nígbà tí àyè rẹ bá ṣe sílẹ̀ fún mi ni mo máa ṣe elé yìí. Bóyá láti lọ ṣe àwọn nǹkan tuntun, bóyá fún iṣẹ́ ọjọ́ iwájú, à ídi nìyẹn tí mo fi máa ṣe àwọn elé yi gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti máa lọ nítorí pé ó ṣe pàtàkì, ó dè dára kí ènìyàn kí ó máa lọ sí ilé ìjọsìn náà. Ìdí nìyẹn tó yẹ́ i pé nígbà tí ayẹyẹ bá ṣe sílẹ̀, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ó lè jẹ́ ibìkan tí inú mi máa ń dùn láti máa lọ náà.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ jẹ́ nǹkan tí kò dára, ó dẹ̀ jẹ́ ǹkan ọ̀ṣún náà. Ó jẹ́ ǹkan tó máa ń mú nù mí dùn gidigidi nítorí pé kò sí ìjà láàárín wa, kò dẹ̀ sí èdè àìyèdè láàárín wa náà. Ìdí nìyẹn tó jẹ́ pé mo fi fẹ́ràn eléyìí. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ẹnu máa ń dùn lóòrèkoore nígbà tí eléyìí bá ṣẹlẹ̀.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn nígbà tí ju nígbà tí o-- nígbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn nígbà èwe ni bí mo ṣe bí a ṣe ń pẹja. Bí a ṣe ń pẹja jẹ́ igbà kan tí mo fẹ́ràn gidi gidi nítorí pé ó n mú nú mi dùn. Mo ṣe ǹkan àwọn ọ̀tún nígbà yen lọ̀hùn ó de je igbà kan tí mo lò pẹ̀lú bàbá bàbá mi nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára náà ṣi.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ó dẹ̀ jẹ́ àmì tí a mọ̀ sí Aquarius. Aquarius jẹ́ àmì kan tí wọ́n mọ̀ sí àmì omi àti àmì òṣùpá. Ó dẹ̀ jẹ́ àmì kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ìdí nìyẹn tó jẹ́ wipé mo fi fẹ́ràn àwọn àmì yìí. To dẹ̀ jẹ́ àmì kan tí ó dára gidigidi tí àwọn ènìyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí.

Ṣé ó máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mó dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Láti ṣe ìdárayá jẹ́ nǹkan tí ó dára ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà. Ìdí nìyẹn tí mo ti máa ń ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà ní gbogbo ìgbà. Ṣé?

Ṣé o máa ń ṣe iṣẹ́ láti ilé? Láti ṣiṣẹ́ láti ilé jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì, mo dè máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo máa n ṣiṣẹ́ pẹ̀lú àwọn ilé-iṣẹ́ tí ó wà ní òkè òkun, eléyii de jẹ́ lára, ó wà lára àwọn ǹkan tí ó máa ń mú mí dùn gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé mo máa n ṣẹ eléyìí pẹ̀lú ọkàn tí wọ́n dẹ máa ń san owó tí ó da fún mi.

Báwo ni o ṣe máa rán tí àwọn àdéhùn rẹ? Àdéhùn jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Nígbà tí mo bá ní àdéhùn, mo máa rí dáju pẹ mo kọ wọ́n sílẹ̀. Kíkọ́ àwọn àdéhùn sílẹ̀ ni ọ̀nà tí mo máa ń lò láti rí pé mo rántí àwọn àdéhùn wọ̀nyí. Eléyi de je nǹkan tí ó dára tí ó dà tí ó ṣe pàtàkì fún mi láti máa ṣẹ̀ náà gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé nǹkan tí ó ṣe kókó nì.

Bawo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Àwọn alábàáṣiṣẹ́pọ̀ jẹ́ àwọn ènìyàn tí wọ́n ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń yan àwọn eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà nítorí pé ó dára ni. Mo dẹ̀ máa ń rí dáru pé wọ́n ní ọgbọ́n ìmọ̀ àti oye láti ṣe iṣẹ́ tí mo fẹ́ fún wọn àti láti ríi dájú pé wọ́n lè ṣiṣẹ́ dé ojú àmì, ah nígbà tí mo bá fún wọn ní àwọn iṣẹ́ yìí náà.

Ìgbà mélòó ni, ìgbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo de si kọ ìgbékalẹ̀ iṣẹ́, iyen ni ọ̀sẹ̀ tí ó kọjá. Nítorí pé láti máa kọ ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dè yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà. Ìdí nìyí tí mo fi máa ń ṣe àwọn eléyìí.

Nígbà wo ni o kẹ́yin kan nkan tuntun ní ibi iṣẹ́? Ní oṣù tí ó kọjá, mo ṣe kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. Ẹléyi jẹ́ nǹkan tí ó dára, ó dọ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti máa ṣe náà. Ẹléyi jẹ́ nǹkan tí ó máa mú inu mi dùn nítorí pé mo ṣe eléyìí láti ri dájú pé a mọ̀ ní ẹ̀kọ́ tuntun lórí àwọn iṣẹ́ àti láti pín ǹkan tẹ̀síwájú.

Ṣé o máa ń fi àwọn fáìlì re pamọ́ sórí kláádù? Láti fi fáìlì pamọ́ sórí kláádù, ó jẹ́ nǹkan tí ó dára, mo de máa ń ṣẹ elẹ̀yi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà nítorí pé ǹkan tí ó dára tí ó lè yẹ kí ènìyàn kí wọ́n máa ṣẹ ni ìdí nìyen to yẹ pé wọ́n fi máa ń ṣẹ àwọn eléyi láti ridaju pe gbogbo àwọn ǹkan tí mọ́ n ṣe ó tẹ̀síwájú ṣi ní gbogbo ìgbà.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, orin ni nǹkan tí mo fẹ́ràn láti máa gbọ́. Nítorí pé orin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dè jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́dégẹ́dẹ́ gẹ́gẹ́ bí ènìyàn náà. Ìdí niyen to jẹ́ wípé nígbà tí mo bá wà nínú ọkọ̀, orin jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa gbọ́. Ó dè jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn kí ó máa gbọ́ náà.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi ni oṣù, February. Oṣù yìí dẹ̀ jẹ́ oṣù kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn nítorí ó jẹ́ oṣù kan tí ó dára tí gbogbo àwọn ènìyàn tí wọ́n dẹ̀ ní ìfẹ́ síi idi ní yi tó jẹ́ pe ní òòrèkóòrè Nígbà tí oṣù yìí bá wà, inú mi máa ń dùn, mo dà máa ń ṣe àwọn nǹkan ọ̀tún ní oríṣiríṣi ọ̀nà náà.